Ìbéèrè yín ni wípé kí n sọ fún un yín nípa òkè tí mo ti rí àbí tí mo ti gùn. Mo ti rí òkè oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ wípé tí n bá lọ ìrìn-àjò láti ibìkan lo ibòmíràn mo máa rí oríṣiríṣi òkè. Mo ti rí oríṣiríṣi òkè ní ìlú wa náà. Orí òkè tó ń pè ní òkè gbógunmì, òkè ìgbẹ́tì oríṣiríṣi òkè mo ti rí mo dẹ̀ ti gun àwọn díẹ̀ nínú wọn. Àwọn èyí tí mo fi gùn wọn ò ga púpọ̀ torí mo máa ń bẹ̀rù ibi tó ga púpọ̀ jù. Ẹ ṣeun fún ìbéèrè yín.

Ìbéèrè yín bèèrè wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ó ti tó ọ̀su kan báyìí tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé nítorí wípé a ṣí wà ní àsìkò ìsinmi ní ilé ìwé wa. A ti ṣe ìdánwò ṣùgbọ́n àsìkò ìsinmi tí a ń pè ní àsìkò ọludé lé lé tí a wà nílé tó jẹ́ wípé kò sí ǹkan kan tí a ṣe ní ilé ìkàwé. Ṣùgbọ́n ní ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé ni oṣù tó kọjá, ọ̀ ti pé oṣù kan báyìí.

Ìbéèrè yín sọ pé, ṣe o ní aṣọ wíwẹ̀? A, mo ní aṣọ wíwẹ̀ nígbà kan rí, ṣùgbọ́n nísinyí mi ò ní aṣọ wíwẹ̀ mọ́, nítorí wípé èyí tí mo ní tẹ́lẹ̀ ò ti gbó. Nígbà modè wa n kékeré niyen àwọn òbí mi náà ra fún mi. Ṣùgbọ́n nísinyí tí mo ti dàgbà, mi ò rò pé mo nílò aṣọ wíwẹ̀ nítorí wípé mi sábà wẹ̀ lọ titi. Ẹ̀kọ̀ọkan ni mo máa ń wẹ̀. Bí mà kàn tí wọ́n sokò kékeré mi àti bóyá bí ẹ̀wù kékeré si àbí kí n máa wẹ̀ òwúrọ̀ ara ọkùnrin ni mí, mi ò nílò aṣọ wíwẹ̀.